Ṣé o máa ń wo ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, èmi máa ń wo ago ọwọ́. Ni ago ta wà ní ìṣẹ́jú mẹ́rin kọjá ìṣẹ́jú méjìlá. A sì wà ní ọ̀sán ní orílè-èdè Nàìjíríà láago, ago mẹ́rin kọjá ìṣẹ́jú méjìlá.